A ri wípé gèlè ó pé oríṣìíríṣìí. A ní gèlè òfì, a ní gèlè tó jẹ́ wípé tapanpa là ń pè é, a ní gèlè tó jẹ́ wípé tí a bá rán aṣọ bíi aṣọ àǹkárá, gèlè ẹ náà á wá. Àwọn tó máa ń we gèlè yìí iṣẹ́ ẹ ti wọn ni láti we gèlè fún ènìyàn. Ẹ̀yán náà gẹ́gẹ́ bí obìnrin, àwa náà mọ gèlè a máa ń we gèlè, ṣùgbọ́n kì í ṣe gbogbo obìnrin ló mọ gèlè wé sí orí ara rẹ̀ àbí sí orí ẹlòmíràn. A ní àwọn èèyàn tó jẹ́ pé iṣẹ́ wọn ni láti we gèlè fún àwọn èèyàn. Àwọn tó máa ń we gèlè yìí ni àwọn obìnrin. Bóyá a ń lọ sóde ìnáwó àbí a ń lọ sí ilé ìjọsìn àbí bóyá ọjọ́ Jímọ̀ ta ń lọ sí mọ́sálásí. Ìgbà tá a máa ń we gèlè náà ni eléyìí. Àwọn tó máa ń ṣe gèlè yìí gẹ́gẹ́ bí i gèlè òfì. Àwọn bàbá ńlá wa gèlè òfì ti wà láti ayé bàbá ńlá wa ni gèlè òfì ló ti wà títí di ayé ìsìnyí tá a sì ń lò ó.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe iṣẹ́ láti ilé. Ṣíṣe iṣẹ́ láti ilé ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn jù lọ torí ọ̀pọ̀ ìgbà èmi fẹ́ràn láti lọ sí ibi iṣẹ́. Tí iṣẹ́ mi ba ti jẹ́ pé ọ̀gá mi ò ní nílò mi, màá tọrọ aye látọ̀dọ̀ ọ̀gá mi pé gbogbo iṣẹ́ bóyá láàárín ọ̀sẹ̀ yẹn ò àti ilé ni màá ti ṣe. Tí ó ṣe pé bí mo bá ń ṣiṣẹ́ láti ilé náà, mo lè máa ṣe fọwọ́ kan dáná, mo lè máa fọwọ́ kan gba ilẹ latí màá fi tọ́jú ilé. Mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ láti ilé torí pé ìgbà mí owó ọkọ̀ láti lọ sí ọ́fíìsì ibi tí mò ń ti ń ṣiṣẹ́, ilé yẹn ti yọ kúrú tí mo bá dúró sílé tí mò ń ṣe iṣẹ́.

Ohun tó yà mí lẹ́nu ni ọjọ́ tí ọkọ mi tó ra fóònù alágbéka fún mi. Inú mi dùn gan an ní ọjọ́ yìí, ó yẹ pé ó jẹ́ ọjọ́ tó yẹ pé mí le gbàgbé láyé mi ní irú ọjọ́ yìí torí pé èmi ò tẹ́ ẹrin lé ro ìpẹ́ ọkọ mi ó ra irú nǹkan báyẹn fún mi lásìkò tí mo mọ̀ pé à ń pariwo kò so wó kò so wó. Ó jẹ́ ọjọ́ tí mo rántí torí pé fóònù mi gan an, ó ti ní ìyọnu. Síbẹ̀ náà, ọkọ mi ó ra fóònù fún mi. Ǹkan tí mo ṣe ní kété tó kọ mí gbé fún mi, mo lọ orí òkun lè ni, mo dúpẹ́ lọ́wọ́ rẹ gan an ni, mo sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.

Bí mo ṣe máa ń tọ́jú ẹni tó ṣe àìsàn, ó pín sí ọ̀nà oríṣìíríṣìí. Lalakooko na maa ti koko ji ni gere ti ago maarun bati lu. Màá ti dáná, mo bá dáná tán tí mo wẹ̀ tán, mà á jí ẹni tí mò ń tọ́jú yálà ìyá mi àbí ọmọ mi. Mo bá ti jẹ́ kí wọ́n wẹ̀, tí wọ́n fọ eyín wọn, mà á gbé oúnjẹ fún wọn. Mo bá ṣe ń gbé oúnjẹ àárọ̀ fún wọn, ni màá ma tọ́ka ibi tí oúnjẹ ọ̀sán tó wà, gbogbo nǹkan tó sì nílò kí n tó ti ibi iṣẹ́ dé, mà á pèsè rẹ̀ kalẹ̀ fún wọn kí wọ́n má ba ṣe wàhálà, kí wọ́n má ba ṣe wàhálà kankan. Wọ́n bá sì ti jẹun tán lójú mi, mà á gbìyànjú, mà á jẹ́ kí wọn lo ogun wọn náà lójú mi kí n tó máa lọ sí ibi iṣẹ́. Ẹni tó sì máa rán mi lọ láti dúró ti wọn, yálà ìyá mi ni àbí ọmọ mi. Àwọn ẹni tó ń bá mi gbele, màá fi wọn sọ́ nà olóòótọ́. Tó bá yàwú, "Ẹ bá mi wo, ìyá mi wo", bóyá wọn fẹ́ ǹkan nígbà tó sì jẹ́ pé èmi ó máa lọ sí ibi iṣẹ́.

Ta nípa àṣà ìgbéyàwó ní agbègbè mi, ó pín sí ọ̀nà oríṣiríṣi torí pé lálá kọ̀ko náà èmi gẹ́gẹ́ bí Yorùbá bí a ṣe ń ṣe ètò ìgbéyàwó wa ó yàtọ̀ sí bí àwọn elédè mìíràn bọ́ ṣe ń ṣe. Gẹ́gẹ́ bí Yorùbá, bá ṣe ń ṣe ètò ìgbéyàwó wa, ọjọ́ méjì ni a fi ń ṣe, tó jẹ́ pé ọjọ́ Jímọ̀ a fi ṣe ọjọ́ ìdána àwọn ìdílé ìyàwó, ìdílé ọkọ àwọn mọ̀lẹ́bí gbogbo. Wọn á bojú pèsè tó sì jẹ́ pé oúnjẹ ìbílẹ̀ ni a gbodọ ṣe ní irú ọjọ́, irú ọjọ́ náà. Tó sì jẹ́ pé ọjọ́ kejì tó jẹ́ ọjọ́ Sátidé ni ọjọ́ tí ọ́ńikàluku lè wọ aṣọ ìgbàlódé torí ayé ó ti di ayé ìgbàlódé. Ṣùgbọ́n nǹkan tó rora yípadà ní ayé ìsín yìí ni wipé oúnjẹ jíjẹ tá a máa ń jẹ tí àwọn bàbá ńlá wa máa ń jẹ ní ọjọ́ Jímọ̀ ni, a rí pé wọ́n ti fi àwọn oúnjẹ ìgbàlódé, wọ́n ti fi àwọn kọ̀ọ̀kan kùn, àti pé àwọn aṣọ tá a máa ń wọ̀ náà ó ti yípadà ní irú ọjọ́, irú àwọn ọjọ́ báyìí. Tó sì jẹ́ pé àwọn tó máa ń tẹ̀lé ọ̀rẹ́ ìyàwó náà ní ọjọ́ láyé àtijọ́ irú aṣọ ìyàwó ni wọ́n máa ń wọ̀. Ṣùgbọ́n láyé ìgbàlódé yìí, wọ́n ò gba láyè láti wọ irú aṣọ ìyàwó mọ́. Won ni a gbodo da iyawọ mo yàtọ̀ si àwọn ọ̀rẹ́ ìyàwó.

Ẹ̀kọ́ tí mo kọ́ láti ẹnu aṣìṣe o pọ̀ gan, torí pé èmi gan bí ènìyàn. Mo jẹ́ ẹnìkan tó yẹ pé iṣẹ́ kan tí ọ̀gá mi fún mi ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn, ó ní ìṣirò nínú. Èmi ò dẹ́ fẹ́ràn ìṣirò rárá. Mo dẹ̀ sọ fún ọ̀gá mi pé, "Iṣẹ́ yìí mi rò pé mo le ṣé." Ó ní, "Rárá, ó di dandan kí n ṣe é." Ìgbà tí mo ṣe iṣẹ́ yìí, mo wò pé lóòótọ́ mo ti sọ fún ọ̀gá mi pé mi ò lè ṣe é, ṣùgbọ́n ó tún dá mi lójú wípé ìgbà tó ti jẹ́ iṣẹ́ mi tó jẹ pé emi lòye kí n ṣe é, ó di dandan kí n ṣe é. Ni kete ti mo gbe iṣẹ́ yìí de office ọ̀gá mi padà, o so fún mi pe, iṣẹ́ yi, wípé kódà wípé àwọn client ti oun won gba. Wípé mo ṣe àṣìṣe ni ọ̀gá mi bá ṣẹ́ bẹ̀rẹ̀ sí kọ́ mi ní àwọn iṣẹ́ yìí. Tí ó sì jẹ́ wípé mo wá mọ̀ táyọ ǹkan tí mo rò pé mi ò lè ṣe. Bí mo ṣe mọ̀ ló bá ní kí n lọ tún ṣe é, kí n gbé wá. Bí mo ṣe ń tún ṣe é, ní kété bó ṣe kọ́ mi tí mo bẹ̀rẹ̀ sí ní tún ṣe é ni mo ṣe dáadáa tí ó sì jẹ́ pé àwọn client ẹ̀ wá ń sọ fún ni pé, "À! Ẹni tó kọ́kọ́ gbé iṣẹ́ yẹn fún kó má gbé iṣẹ́ fún mọ́ ó. Wípé ẹni tó ṣe ilé yìí ni kó máa gbé fún." Àwọn eleyun ò mọ̀ pé ẹni tó ṣe tà kọ́kọ́, iná ló sì ṣe tẹ́lẹ̀ kejì. Ẹ̀kọ́ tí mo rí kọ́ níbẹ̀ ni yen.

A ri wipé èso tó dára jù fún ara, ó pín sí ọ̀nà tó pọ̀ gan. Ṣùgbọ́n èso kan wà tó jẹ pé ní ayé ìsínyii, tí àwọn elétò ìlera tó ń gba gbogbo èèyàn níyànjú, ọmọdé ni, àgbàlagbà ni, onílé ni, àlejò ni, dé bí pé wọn ní ewé èso yìí. Ó di dandan wípé ká máa kìí bí àgbo, ká máa fi ọsàn òrom̀bó si, wípé o da fún ara wa. Orúkọ èso yìí náà là ń pè ní "soursop". Èso yìí, wón ni ó ń ṣiṣẹ́ fún àrùn jẹjẹrẹ, tó jẹ pé ẹni tó bá ní àrùn jẹjẹrẹ tó bá jẹ èso soursop yìí, á kúrò ní ara rẹ, wọn ò ní mọ̀ pé ó ní àrùn yìí tẹ́lẹ̀. Wọ́n ní bí èso yìí ṣe ń ṣiṣẹ́ ní ewé rẹ̀, wípé o da fún ara. Àwọn elétò ìlera ni wọ́n gba gbogbo èèyàn níyànjú, wipé ká máa jẹ pẹ̀lú ẹ̀wà ni ká máa fi jẹ. Kò sí ìgbà táa lè jẹ èso yìí. Kódà wọn gbà wá níyànjú pe, taa ba lè máa jẹ lojoojumọ o da fún ara wa. Èmi wá rò wipé, bí àwọn èèyàn ṣe gbọ́ wípé àwọn elétò ìlera wọ́n ní ká máa jẹ èso yìí, àwọn èèyàn wá fowó kun ní ọjà dé bi pé ó wọn gogogogogo. Kò dàbí ayé àtijọ́ tó jẹ pé èso yìí, ọ̀fẹ́ lófo ni wọ́n máa ń fún àwọn ènìyàn.

Bí mo ṣe máa ń ṣe ètò àwọn ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́ mi, ó jẹ́ ǹkan tó jẹ pé mo máa ń kó ara mi níjánu gan-an ni. Torí pé láàárín àwọn ẹlẹgbẹ́, bóyá mo ju ẹni kan lọ lọ́jọ́ orí àbí bóyá mo ṣe mó ń tayọ ju ẹlẹgbẹ́ mi kan lọ lọ́jọ́ orí àbí ní àwùjọ bóyá mo lówó jù lọ àbí mo ní dúkìá jù lọ. Bí mo ṣe máa ń ṣe ètò, gbogbo èeyàn lèmi máa ń ní tẹríba fún. Gbogbo àwọn ẹlẹgbẹ́ mi lèmi máa ń bá sọ̀rọ̀. Kì í ṣe wípé bóyá torí tẹnìkan ṣe ju eleyìí lọ àbí bóyá ẹnìkan dúnwo ju ẹni yìí lọ, ẹni yìí ni kí ń máa bá sọ̀rọ̀. Emi ee se ti temi bẹ́ẹ̀ pàápàá jùlọ, mo máa ń kóra mi níjánu. Gbogbo wọn ni mò máa n gbé sí ipò kan náà. Ọwọ́ ẹni kan o ju ẹni kan lọ ní ọ̀dọ̀ mi.

Wákàtí mẹ́jọ lèmi máa ń fi sùn ní ojúmọ́ torí pé èmi gangan bí ènìyàn, mi ṣe èyan tó máa ń sùn torí pé ǹkan tó ń dí mi lọ́wọ́, oun nílò owó, mi ò bá ti dé láti ibi iṣẹ́, iṣẹ́ tí mo bá rí lórí íńtánẹ́ẹ̀tì, màá bẹ̀rẹ̀ sí ní ṣe, àbí bóyá iṣẹ́ tí mo ti gbà kalẹ̀ tẹ́lẹ̀, èmi dẹ̀ ni akọ́bí ilé wa, mo dẹ̀ ti ní mọ̀lẹ́bí, mo lọ́mọ mọ lọ́ko, èmi ṣe èyàn tó n fi gbogbo ara sùn.

Ojú ẹni tí mo mún dáadáa ni ojú bàbá mi tó jẹ́ pé bàbá mi ní ojú roboto. Irú ojú ná lè mi náà ni. Bàbá mi sì rara mọ́ra díẹ̀. Iru ara yẹn, iná lè mi náà ni. Ojú tí mo mún iná nìyẹn. Irú ojú mi náà ni àwọn ọmọ mi náà mún. Àkọ́bí mi, irú ojú mi iná lòun náà mún.

Ẹni tó nípa lórí mi gidigan gidigidi, òun ni ọkọ mi. Lẹ́yìn ọlọ́run ọkọ mi ni ilé ìwé gíga ni a ti mọ ara wa. Ǹnkan tó ṣe nínú ayé mi, ó bá mi san ilé ìwé mi nígbà tí àwa ní ọdún kẹta. Ó bá mi san owó ilé ìwé mi tí mo fẹ́ kọ ìdánwò tí òbí mi ò sì tí rí owó firansé sí mi. Ibi tí mo wà nísìnyí, mo n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ó lo ọkọ mi tó fi rán mi lọ́wọ́ gidigidi.

Iṣẹ́ tí mo fẹ́ ṣe nígbà tí mo wà ní èwe ni iṣẹ́ lawyer, tí àwọn bàbá-ńlá wa máa ń pè ní iṣẹ́ adájọ́. Mo fẹ́ràn iṣẹ́ yìí débi, mo fẹ́ràn rẹ̀ gan torí pé ó wù mí tọkàntọkàn tó jẹ pé ìgbà náà lọ́hun máa ń sọ yọ pé tí mo bá ti parí, eh, ilé ìwé kékeré tí mo lọ ilé ìwé gíga, iṣẹ́ yìí náà mo fẹ́ kọ́ ní ilé ìwé gíga. Ṣùgbọ́n torí pé òní ẹnìkan ta máa ń pé ní adájọ adájọ ní a máa fí ń or wọn. Bàbá yìí ni owó tó yẹ pé àwọn ènìyàn wọ́n máa ń ní tẹríba fún un ní àwùjọ ní ìlú tí mo ti wá. A rí pé bàbá yìí gan ló jẹ́ ẹnìkan tó jẹ́ kí iṣẹ́ ì ko tùn wù mí sí. Ǹkan tó ń padà yọ ọkàn mi po ni wípé ìgbà tí mo wọ ilé ìwé, wọn ò fún mi ní iṣẹ́ yìí láti kọ́ torí pé mi ò mọ ǹkan tó ṣẹlẹ̀. Wọn ní àwọn èèyàn tí wọ́n fẹ́ gbà ó ti pé àwọn ò gba ènìyàn mọ́. Bí ọjọ́ ṣe ń górí ọjọ́, èmi ò tẹ̀wá fẹ́ràn iṣẹ́ yìí bí i tìgbà tí mo kéré mọ́ àti pé mo tún wà wò wípé àwọn tó ń ṣe iṣẹ́ yìí, ọ̀pọ̀ wọn ni wọ́n ò ní ibi tó ń tí ń ṣe iṣẹ́ tó yẹ pé wọ́n kan parí ni, kò sí iṣẹ́ kankan ní kókó torí irú iṣẹ́ yìí tó bá ti parí, èèyàn gbọ̀ lọ máa ṣiṣẹ́ ní ilé kọ́ọ̀tù tó jẹ pé èèyàn ti, èèyàn ò ní àbí ọ̀gá pé èèyàn ti ń ṣe iṣẹ́. Ó wá di wípé àwọn adájọ́, àwọn lawyer, wọ́n wá pọ̀ ju kọ́ọ̀tù tó wà ní àgbáyé lọ.

Odò tó wà ní ìtòsí mi ó sàn lọ ìlú Kogi. Loti san lo láti ìlú Abuja lo kogi. Odò yìí àwọn ìyá Ọ̀ṣun wọn máa ń ṣe Ọ̀ṣun níbi bẹ̀. Àwọn babaláwo náà tó bá fẹ́ gbé ẹbọ tó jẹmọ́ ìdí odò, wọn máa ń ṣe é níbi bẹ̀ torí pé odò yìí ó fẹ́ gan. Àwọn ṣẹlẹ̀ náà, ṣọ́ọ̀ṣì ṣẹlẹ̀ kan ò tẹ rara sùnmọ́ tó yẹ pé ní ojúmọ́ témi bá kọjá tí mo bá rí odò yìí, ẹ̀rù máa ń bà mí torí pé mo máa ń wò pé oríṣìíríṣìí àwọn onígbàgbọ́ ni wọ́n ń lọ sí ibi odò yìí. Àwọn ẹlòmíràn sì máa sọ pé táwọn bá lọ síbi bẹ̀, táwọn bá gbàdúrà bóya èèyàn dá lọ, ó ṣe nǹkan bóyá ó ṣe irúbọ fún rẹ̀ tí èèyàn ò bá lọ tó lọ fún rẹ̀ pé àdúrà òun ó máa ń gbá. Ẹ̀mí náà sì rò pé tọ́, ìgbà táwọn yẹn ti ń lọ, táwọn yẹn rí pé àdúrà wọn ń gbá, odò tó dára ni èmi máa ń kà sí ṣùgbọ́n èmi ò tí dé ibi bẹ̀ rí.

Bẹ́ẹ̀ni, mo ti lé ẹnìkan kúrò ní ibi iṣẹ́ rí. Pàápàá jùlọ, èmi ò fẹ́ ènìyàn tí máa gbà sí ibi iṣẹ́ mi tí ò ní ṣe iṣẹ́ mi lọ́nà tó tọ́ àti lọ́nà tí ó yẹ, tí ó sì ṣe pé mò ń san owó dáradára tó tọ́jú owó fún un. Bí mii ṣe ẹ́ bí òṣìṣẹ́, mò ń ṣe ọ́ bí àbúrò mi àbí bí ẹ̀gbọ́n sì mi. Nǹkan tí ènì yìí ṣe ni wípé mo rí pé ó ń fẹ́ ẹni kan láàrín àwọn tó ń jọ ń ṣiṣẹ́. Ọkùnrin ni, mo rí i tó ń fẹ́ obìnrin. Èmi ò ní kó má fẹ́yàn, ṣùgbọ́n kì í ṣe wípé ẹ máa bá ara yín sùn níbi ilé iṣẹ́ mi. Ibi ilé iṣẹ́ mi kì í ṣe ibi ilé tí ẹ ti lè gba ìtura. Àwọn méjèèjì ni mo ti è lé kúrò torí mo ti kankan pè wọ́n nílọ̀. Bóyá wọ́n rò pé torí mi ò ṣe èèyàn tó ń sọ̀rọ̀ àbí bóyá mo tiwon, mo tutù lójú bí mo ṣe léwọn kúrò pátápátá ni.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá ní ààyè o pọ̀ gan, torí pàápàá jùlọ ìgbà mìíràn tí bí ojó Àlàmísì, mo máa ń rí ààyè gan tó jẹ́ pé màá tọ́jú ilé. Ìgbà mìíràn, pàápàá jùlọ ọjọ́ Sunday, ọjọ́ ta bá lọ ilé ìjọsìn ta dé, mo máa ń rí ààyè láti ṣe àwọn iṣẹ́ mii tó jẹ́ pé bóyá màá mú lọ ibi iṣẹ́ níjọ́ kejì tó jẹ́ pé màá máa ṣe láti ilé. Ó jẹ́ ọjọ́ tó jẹ́ pé èmi máa ń fẹ́ kó ṣẹlẹ̀, ó sì jẹ́ ọjọ́ tí mo bá rí ààyè, pàápàá jùlọ ọjọ́ Saturday, mo máa ń tọ́jú ilé mi, mo máa ń dá oúnjẹ iná ọbẹ̀, màá ṣe gbogbo è kalẹ̀ sínú nǹkan amúná tutù tó jẹ́ pé gbogbo ó máa tutù tó jẹ́ pé a gbé wá fún gbogbo ọ̀sẹ̀. Bí èmi ṣe máa ń ṣe àwọn ìwúlò ọjọ́ tí mo bá ní ààyè nìyẹn.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni iyàrá tí èmi àti ọkọ mi ń sùn. Iyàrá tí èmi àti ọkọ mi ń sùn ó yàtọ̀ sí iyàrá tí àwọn ọmọ mi ń sùn, ó yàtọ̀ sí iyàrá táwọn àlejò ń sùn. Iyàrá tí èmi àti ọkọ mi ń sùn ni mò ń máa wọ̀ ní gbogbo ìgbà. Iyàrá àwọn ọmọ mi gan kì í ṣe gbogbo ìgbà mò ń máa wọ̀ torí tí mo bá sì sọ fún wọn pé kí wọ́n ṣe nǹkan, bóyá inú yàrá wọn tilomo, àwọn ọmọ mi tí mò ń bon ń ṣe tẹ́ bẹ́ẹ̀dì, kò ì ṣe gbogbo ìgbà ni mò ń máa wọ iyàrá wọn. Bóyá ẹ̀ẹ̀mẹrin láàrín ọ̀sẹ̀ àdẹ́ márùn-ún ni mò ń máa wọ ibẹ̀. Ṣùgbọ́n iyàrá tí èmi àti ọkọ mi ń sùn, ó jẹ́ iyàrá tó jẹ́ mi lógun gan torí pé gbogbo aṣọ mi ibẹ̀ ló wà, gbogbo ǹkan ẹ̀ṣọ́ mi ibẹ̀ ló wà. Iyàrá tí mo fẹ́ràn jù láti máa wọ gbogbo ìgbà ni mò ń sì máa ń wọ ibi bẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbòòrùn, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni èmi ṣe máa ń wọ ìbòòrùn, torí pé, pàápàá jùlọ àwọn ìmúra imí wà tó jẹ pé ìbòòrùn kò sí bí èéyan ó ṣe mu tí ó bá lọ. Bí ko múra ko máa lọ ibi iṣẹ́ ko wọ aṣọ àwọn, àwọn òyìnbó, kò sí bí ìbòòrùn bí ó ṣe bá lọ. Pàápàá jùlọ ọjọ́ tí èmi máa ń wọ ìbòòrùn ni ọjọ́ Jímọ̀, tó jẹ pe ó jẹ́ ọjọ́ tí àwọn èèyàn tó máa n lọ sí mọ́sálásí, ti mo bá ti kó sí àbáyà mi, màá lo ìbòòrùn kékeré, màá fi bo ọrùn mi, àbí kí n fi láti orí.

Fífi owó ránṣẹ́ sílé, ó jẹ́ ọ̀nà kan tí èmi mọ̀ tí mo fẹ́ràn jù lọ. Pápá julọ, emi wò pé gẹ́gẹ́ bí ọmọ tí àwọn òbí tọ́ lọ ilé ìwé gíga tiwọn ná gbogbo nǹkan tí ó ní lórí ẹ̀, tí iru ọmọ náà bá rí iṣẹ́ tó bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan fún rẹ̀, ó di dandan kó bẹ̀rẹ̀ sí fi nǹkan ránṣẹ́ sílé bí i owó àbí tó bá rí èrò tó ń lọ sí ilé kó ra nǹkan bóyá aṣọ ni àbí oúnjẹ jíjẹ kó ra lọ sí ilé. Ẹ̀ẹ̀kan láàárín oṣù, lèmi máa ń fi owó ránṣẹ́ sílé, wipé ki wọn lè fi jẹun. Torí èmi mo máa ń gba àwọn ọ̀rẹ́ mi ní mọ̀ràn pé tẹ́ èèyàn bá lè máa fún òbí ìyàn lówo oúnjẹ ní gbogbo oṣù tó jẹ́ pé eleyẹn ti yọ kúrò, waala kan oúnjẹ ó ti yọ kúrò nínú gbogbo ǹnkan ni. Ohun ti wọn sì fi ṣe náà ni ki wọn fi ra oúnjẹ. Torí mo bá ti fi owó ránṣẹ́ sílé láàárín níparí oṣù, èmi ò tún fi owó ránṣẹ́ sílé mọ́. Kódà ki wọn pé nì pe àwọn fẹ́ owó, èmi ò fi owó ránṣẹ́ sílé. Ọ̀nà tí mo máa ń gbà fífi owó ránṣẹ́ sílé ni ọ̀nà báǹkì transfer. Mo bá ti fi transfer láti orí fóònù mi ó ti lọ sí ọ̀dọ̀ wọn.